Òníbéèrè béèrè pé ẹ̀fọ́ wo ni mo fẹ́ràn láti máa jẹ jù. Gbogbo ẹ̀fọ́ tí àwọn ọmọ ènìyàn ń jẹ ló ní àǹfààní kan abómi tó ń ṣe nínú ara. Ẹ̀fọ́ jẹ́ ohun, ẹ̀fọ́ jẹ́ oúnjẹ tí ó máa ń fún ara ní èròjà tí ó wà fún ìdàgbàsókè. Ó máa ń fún ara ní, ẹ, ẹ àwọn tó ń pè ní minerals gẹ́gẹ́ bí iron àti folate. Ẹ̀fọ́, ó máa ń jẹ́ kí oúnjẹ tí èèyàn jẹ kó tètè dà, o máa dè jẹ́ kí èèyàn ri ìgbẹ́ yà. Lára àwọn ẹ̀fọ́ tó wà nílẹ̀ Yorùbá, òun ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀, ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀. A, a sì tún ní ẹ̀fọ́, ẹ̀fọ́ wọ̀rọ̀wọ̀ náà wà. Ẹ̀fọ́ tí emi nífẹ̀ẹ́ láti máa jẹ jù lọ oni ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yìí ó, ó dára láti máa jẹ, ó sì, ó sì yára láti sè. Tí mo bá fẹ́ sè ẹ̀fọ́ tẹ̀tẹ̀, tí mo bá ti ja, tí mo ti ja ewé ẹ̀tàn tí mo sì gé sí wẹ́wẹ́, èmi yóò gbé omi lé náà, màá sì fi omi, màá da omi gbóná le lórí títí tí ó fi máa rọ̀, títí tí yóò fi rọ̀. Lẹ́yìn wá ìgbà náà, èmi yóò dín ata, màá sì fi ata pẹ̀lú àlùbọ́sà, pẹ̀lú irú, pẹ̀lú àwọn èròjà oúnjẹ mi gẹ́gẹ́ bí edé, ẹran àti gbogbo nǹkan yòókù tó dára, màá sì fi sì, màá fi yi papọ̀. Ẹ̀, ẹ̀fọ́ aládùn ni ẹ̀fọ́ yìí. Ẹ̀fọ́ aládùn òun ni ẹ̀fọ́ tí ẹ̀fọ́, ẹ̀fọ́ tẹ̀tẹ̀ tí ó sì jẹ́ wípé adùn tó ń fún sẹ́nu o O, o, o, adùn tó máa ń mú wá ó jẹ́ ìyì tí ó dára fún ara. Ó ní adùn ó sì tún jẹ́ ohun tó dára fún ara. Àwọn mi, ó sì tún jẹ́ ohun tí kò ga ní lára torí tí ẹ̀ bá dé ọjà, owó pérése, owó péréte, owó kékeré ni èèyàn máa fi ra ẹ̀fọ́ yìí nínú ọjà. Ẹ̀, láwọn ìgbà mi, èmi máa ń jẹ ẹ̀fọ́ gúre, mo sì máa ń jẹ ẹ̀fọ́ úgú. Ẹ̀fọ́ úgú màá fi sínú ẹ̀gúsí, ẹ̀, ṣùgbọ́n ẹ̀fọ́, ẹ̀fọ́ úgú màá fi sínú ẹ̀gúsí ẹ̀kọ̀kan, mo sì máa mú ẹ̀fọ́, ẹ, ẹ̀fọ́, mo sì máa mú efinrin pẹ̀lú ewúro, màá fi sínú ẹ̀fọ́, nínú ewé ẹ̀gúsí mi lẹ́ẹ̀kọ̀kan tàbí kí n fi sí, kí n fi mú ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Àwọn ẹ̀fọ́ yìí wọ́n ní iṣẹ́ tó ń ṣe lára tí ó sì jẹ́ wípé oníkàlùkù ni ó nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ̀fọ́. Ṣé ìwọ náà, ṣe wà gbéyànjú láti máa sè ẹ̀fọ́ ko máa jẹ àwọn ẹ̀fọ́ yìí lónìí torí wípé kí ni ẹ̀fọ́, ó wà lára nǹkan tó ń ṣe ara láǹfààní?

Oníbéèrè béèrè pé, "níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ̀ sí?" Kọ́kọ́rọ́ jẹ́ ohun, kọ́kọ́rọ́ jẹ́ ohun èlò tí èèyàn fi máa ń ṣí ilẹ̀kùn inú ilé. Kọ́kọ́rọ́ ó jẹ́, kọ́kọ́rọ́ ni ohun èlò tí èèyàn fi máa ń ṣí ilẹ̀kùn inú ilé. Láìsí kọ́kọ́rọ́, ilẹ̀kùn tó ti ti pa kò lè ṣí àfi tí a bàjá ilẹ̀kùn, èléyìí tí ó sì le fa ewu tọ́pọ̀. Nítorí èyí, kọ́kọ́rọ́, o-o-o kọ́kọ́rọ́ èèyàn gbọ́dọ̀, mo gbọ́dọ̀ mọ ibi tí mà á, mo gbọ́dọ̀ máa ti tọ́jú kọ́kọ́rọ́ mi dáadáa kí n fi sí ibi tí mà á ti máa le mú àti pé mo gbọ́dọ̀ ní ẹ̀dà kọ́kọ́rọ́ yìí tó fi jẹ́ wípé tí alákọ̀ọ́kọ́, tí èyí tí mò ń lò tó bá sọnù, mà á lè padà lọ bá ẹ̀gբẹ́, mà á lè padà lọ wá ẹ̀dà rẹ̀ tí mà á sì máa lò. Kọ́kọ́rọ́ mi tí mò ń lò, tí mò ń fi sínú yàrá mi ní ìgbà àìmọye ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, lo máa ń wà nínú àpò ìgbépá lẹ́yìn àpò, àpò ipawo mi tí wọ́n ń pè ní báàgì. Nítorí wípé tí mo bá ti lọ, tí mo bá ti bọ̀, àpò ìkówèésí àti báàgì tí mò ń sọ yìí, ó máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Ìgbà mí, mo máa ń fi kọ́kọ́rọ́ sínú àpò mi, àpò ẹyin tó fi jẹ́ wípé mi ò ní lè máa fún, towo sínú, tọ́wọ́ sínú àpò òun láti máa mú ẹ̀yin káàká. Tó sì jẹ́, tó sì jẹ́ wípé kọ́kọ́rọ́ yìí yóò wà ní ìpamọ́ níbẹ̀. Ṣùgbọ́n tí mi ò bá ṣe léyìí, mo lè fi sí ọ̀kan nínú, ehn, iwájú ilé mi, ọ̀kan nínú ibi tó pamọ́ ní iwájú nínú ilé mi tó fi jẹ́ wípé tí mo bá ti dé, mà á le mu láti ibẹ̀. Kọ́kọ́rọ́ tí, kọ́kọ́rọ́ tí èèyàn fi ń ṣí inú ilé rẹ̀ ó jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ máa mójú tó dáadáa. Ó jẹ́ ohun tí èèyàn gbọ́dọ̀ fi pàtàkì, kí èèyàn gbọ́dọ̀ pàtàkì torí pé láìsí kọ́kọ́rọ́, ilẹ̀kùn ò ṣí. Ó sì fi jẹ́ wípé kọ́kọ́rọ́ yìí èèyàn gbọ́dọ̀ máa sọ, tọ́jú rẹ̀ dáadáa. Èèyàn gbọ́dọ̀ fi sí ibi tí yóò ti dógun torí tí kọ́kọ́rọ́ bá dógùn, ó lè ṣe, ó ṣe é ṣe kó má le ṣí ilẹ̀kùn. Ó ṣe pé èèyàn gbọ́dọ̀, èèyàn sì gbọ́dọ̀ máa sì tọ́jú rẹ̀, èèyàn gbọ́dọ̀ jẹ́ kó kán torí kọ́kọ́rọ́ tó bá ti kán, ìyẹn kò ní lè ṣí ilẹ̀kùn. Kọ́kọ́rọ́ mi, mo máa ń gbìyànjú láti ṣe ìtọ́jú rẹ̀ ní gbogbo ìgbà. Ilé yìí ló fi jẹ́ wípé mo pa, mo fi wúlò, mo fi pàtàkì sí ìtọ́jú kọ́kọ́rọ́ mi kí mo sì mọ̀ wípé òun ni, ó ń pa ranti, ó ń ràn mí lọ́wọ́ láti máa wọ́nú ilé mi lóòrèkóòrè àti nígbà tó bá wù mí.

O ní bẹ́ẹ̀rẹ̀ ibẹ́ẹ̀rẹ̀ pé ṣe ọ máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, èmi máa ń ka ìwé nítorí pé akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ìmọ̀ ìṣègùn ton pè ní medicine and surgery òun ni èmi. Nínú, nínú, ní, ní, nínú ẹ̀kọ́ ìmọ̀ ìṣègùn, gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ní láti máa ka ìwé ní ojoojúmọ́. Wọ́n ní láti máa lọ fún, lọ fún, lọ fún ẹ̀kọ́. Wọ́n sì ní láti máa wọ inú ọgbà ilé, ilé-- wọ́n ní láti máa wọ inú ọgbà ilé ìtọ́jú. Wọ́n ní láti máa wọ inú ọgbà ilé ìtọ́jú ní gbogbo ìgbà láti máa kọ́ ẹ̀kọ́ nípa n tó ń ṣe àwọn aláìsàn. Tori wipé kíní, ẹni tí o bá mọ̀ nípa n tó ń ṣe aláìsàn ni yóò lè jáde láti lè máa ṣètọ́jú aláìsàn. Àwọn ìwé wo le mi kí n fẹ́ràn láti máa ka. Àwọn ìwé tí mo fẹ́ràn láti máa ka làwọn ìwé tí ó wà ní, tí wọ́n sọ fún wa pé kí á máa ka ní ìpele ẹ̀kọ́ tí mo wà. Ní ìwọ̀nba ọdún kan sẹ́yìn, àwọn ìwé tí mò ń ka òun ni ó ń jẹ́ àwọn ìwé lórí histopathology, pharmacology, eh, haematology, chemical pathology àti microbiology tí èmi ṣi ṣe ìdánwò láti bọ́ sí ìpele tí mo wà yìí. Ni àsìkò yìí báyìí ìwé tí mò ń ka, àwọn ìwé tí mò ń ka ni ìwé obstetric and gynecology. Lẹ́yì tí ó jẹ́ pé àwọn tí wọ́n ṣètọ́jú àwọn ìwúlòyún àti obìnrin. Àti lẹ́yìn yìí mo tún ń ka ìwé pediatrics tí wọ́n, àwọn yẹn ti wọ́n ṣètọ́jú àwọn ọmọ kékeré. Lẹ́yìn èyí mo tún ń ka ìwé community medicine tí wọ́n ṣètọ́jú agbègbè àti gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ìlú àti gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀, eh, tó ń bú tán, to n moju to, tó ń moju to igbọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn àti àwọn àrùn tó ń ṣe ìpalára fún ara. Èmi fẹ́ràn láti máa ka àwọn ìwé yìí torí wípé mo fẹ́ràn láti ní ìmọ̀ nípa ohun tó ń ṣẹlẹ̀ nínú àgbáyé. Mo fẹ́ràn láti ní ìmọ̀ nípa bí a ṣe máa ń ṣe ìtọ́jú àwọn aláìsàn ní òkèèrè tí mo bá wà lágbàáyé. Mo sì fẹ́ràn láti máa ka àwọn ìwé yìí kí emi náà ba lè mọ̀ nípa àwọn aìsàn tí ó lè ṣẹlẹ̀ nínú àgọ́ ara ọmọnìyàn. Àwọn ìwé yìí wọ́n ti ṣe, eh, wọ́n ti ṣe-- àwọn ìwé yìí ti, ni àwọn tó jẹ́ wípé àwọn ògbóntarigì àkọ́ṣẹ́mọṣẹ́ ń lóko wọ́n tó sì jẹ́ wípé wọ́n máa ń fún ni ní àǹfààní láti lè ṣe ìtọ́jú aláìsàn. Yàtọ̀ sí ìwé kíkà, èmi à sì máa lọ sí inú ilé ẹ̀kọ́, màá ma lọ sí inú, mo maa n lọ sí inú hospital ti i ṣe ilé ìwòsàn láti lọ tún kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́. Torí wípé àwọn nǹkan tí a ń kà nínú ìwé àti àwọn bá ṣe ń rí nínú aláìsàn, ìyàtọ̀ ránpẹ́ máa ń wà ló fi jẹ́ wípé àwọn ọ̀gá wa ọ̀nà máa ń tọ́pọ̀ wa lórí pé, "à, bí elèyi ṣe rí, bí eleyi ṣe rí, bí eleyi ṣe rí, n ti e ka nínú ìwé ò. Ó ṣe é ṣe kó jẹ́ wípé bó ṣe ń ṣẹlẹ̀ láwọn agbègbè kan ni ṣùgbọ́n ní agbègbè tàwà n bi o bó ṣe ń ṣẹlẹ̀ ni" ló fi jẹ́ wípé ìwé kíkà nìkan kò tó nínú iṣẹ́ táa wà yìí. Lo fi jẹ́ wípé lẹ́yìn ìwé kíkà, a sì ní láti lọ fún, sí ilé ẹ̀kọ́, a ní láti lọ sí inú kíláàsì láti lọ tún kọ́ nípa ìmọ̀ ìṣègùn yìí torí wípé gbogbo ohun tí a fẹ́, gbogbo ohun tí à kọ́ yìí gbogbo ẹ̀ ní náà máa ṣe àgbéyẹ̀wò fún wa lórí rẹ̀ tó sì jẹ́ wípé a ní láti yége láti bọ́ sí ìpele tó kàn. Ìpele tí mo wà ni ìpele tó kẹ́yìn, tó kan, tó kàn gun sí àṣekágbá. Ti màa sì bó wọ ìpele àṣekágbá láìpẹ́ láì jìnnà. Èmi ní ìfẹ́ láti máa ka ìwé, ìwé kíkà, a sì máa fún mi ní imọ̀ àti òye.

Bẹ̀ẹ̀rẹ̀ oní bẹ̀ẹ̀rẹ̀ bẹ̀ẹ̀rẹ̀ pé kín ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀. Ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ oní oníkálukú máa ní ètò tí yóò tẹ̀lé nínú ọ̀sẹ̀ náà, tí yóò sì rò pé ó máa gé atọ́nà fún òun láti ṣe àwọn nǹkan tó tọ́ nínú ọ̀sẹ̀ tí èèyàn bá mú. Láàárín ọ̀sẹ̀ táa wà yìí, òní tí í ṣe ọjọ́rú, kí olóyìnbó ń pè ní Wednesday. Mo lọ fún kíláàsì ní àárọ̀, eh, ní kíláàsì, a kọ́ àwọn ètò àìṣẹ́ nípa ìmọ̀, ìmọ̀ medicine, ìmọ̀, eh, ìwòsàn tí wọ́n ń pè ní medicine. Mo sì darí wálé tí aago márùn-ún, mo darí wálé. Èmi yóò sì gbìyànjú láti kàwé kó tó di pé mo sùn. Tó bá di ọ̀la, èmi yóò gbìyànjú láti lọ sí ìlú kejì láti lọ pín àwọn, eh, ìwé pélébé lórí, eh, ìmọ̀ ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n ń pè ní research eléyìí tí mo ń ṣe fún ìkẹ́, ìpele tó ká-- tó kángun sí àṣekágbá tí wọ́n ń pè ní, eh, penultimate year. Eléyìí, ọdún yìí ni a máa ń ṣe, eh, ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ tí wọ́n ń pè ní research project nínú, eh, nínú sáà ètò ẹ̀kọ́ táa wà. Tí mo bá ti darí dé, màá gbìyànjú láti ṣe àwọn iṣẹ́ inú ilé. Gbogbo àwọn nǹkan tó bá yẹ kí n mu tọ̀, màá gbìyànjú àti ṣètò wọn. Màá dè gbìyànjú láti kàwé kí n tó sùn. Tó bá di ọjọ́ Jímọ̀ tí ń ṣe ọjọ́ ẹtì, màá gbìyànjú, mo ní lé-- mo ní létò mi láti lọ sí, eh, ilé, ilé ìwé tí wọ́n bá fi mo ní létò láti lọ sí ilé ìwé, láti bẹ̀ tó bá ti di aago kan, aago kan àbọ̀, mo ní létò láti lọ jọ́sìn fún Ọlọ́run ní mọ́sálásí. Tí mo bá ti ti mọ́sálásí dé, yálà o, a ní ẹ̀kọ́, a ní, eh, ẹ̀kọ́ láti kọ́ ní ilé ìwé ni o. Màá padà sí ilé ìwé tàbí kò sí ẹ̀kọ́ kankan, màá padà sílé. Ilé lẹ́yìn èyí, màá sì gbìyànjú láti, eh, kàwé àti gbogbo ohun tó bá tún kù tó bá yẹ kí n ṣe ní ìmúra fún òpin ọ̀sẹ̀. Ọ̀sẹ̀, tí a bá ti mó ọ̀sẹ̀ tuntun, mo máa gbìyànjú láti ṣe àkọrí àwọn ètò tí mo bá fẹ́ ṣe láàárín ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kí n bá lè ṣàṣeyẹ́gẹ́, kí n bá lè mọ àwọn ìdàgbàsókè tó bá mi láàárín ọ̀sẹ̀ náà.